Ṣé o máa ń dẹ ní àkókò? Wọ́n máa ń lọ ilé àkókò tọ̀ṣẹ̀ tọ́rí pé èèwọ̀ ọ̀dà lẹ́ nílé. Ó dáa lẹ́ níta tán, àwọn ọlọ́pàá ń bẹ, to lè múyàn, àti pé ọmọlúàbí gan gbodo ọ̀ máa ń pẹ́ńta torí pé kò dáa torí kó ṣe nǹkan fún un. Kó ṣì rí bẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Mọ̀ ń fún ìyí mi ní ẹ̀ẹ̀mejì, ẹ̀kan láàrọ̀, ẹ̀kan nì alẹ́ nígbà tí n bá jẹun tí mo fẹ́ sùn. Amá ń gbà mí kùn ma mi ẹ tiẹ lé fo gbà kànkàn torí pé, ah ẹyín ò sùn bá yóò jẹun tó yóò sì sùn ọlẹ, oloun máa ń dàá láàmú. Ẹ̀má gbà tó dá kí ẹ̀ n máa fún eyín lójúmọ́ náà ní ẹ̀ẹ̀mejì méjì.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ó fe bí mi wípé ọbẹ̀ wo ni mo fẹ́ràn jẹ jù ni. Àwọn eyi to ba lẹ́fọ́ ni mo fẹ́ràn jẹ jù? Ó di pé irú ẹ̀fọ́ kan sì ló wà, kì í ṣe pé ẹ̀fọ́ pọ̀. Mo mọ̀ pé ọbẹ̀ wo ni mo fẹ́ràn jẹ jù, lẹ fẹ́ bẹrẹ. Kọ̀ sì ṣí wàhálà, mo manage e bẹ́ẹ̀ náà ni. Ohun tí ẹ bá kọ́ á gba yín tẹ̀le rí.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà mélòó ni o máa ń jẹ́ fóònù mi gbóná? Tò. Ìgbà tí ó máa ń jẹ́ fóònù mi gbóná ni bí tí ń bá tẹ́ ju. Àmo fóònù tuntun tí mo ní nísìnyí kò sì ní problem púpọ̀. Àwon eyi tí ó ní problem ni fóònù tó ti dàgbà, tó ti gbó.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n rí ìsinmi, ìsinmi gidi ṣe, kí n ṣe nara mi, kí n nara kí n wá ró orun sùn tán bó ṣe rí inú aye o le. Àmọ́ ń gbà mí ẹlòmíràn ni a kí lá ń sinmi sí iṣẹ́ láti tún ṣe kí a tó lọ wúwo. Tí o bá wa wowo to wowo tán, àwọn doctor náà lọ padà ná fún, dọ́kítà náà lọ padà ná fún. Torí ẹni pé níparí ọ̀sẹ̀, ẹni máa ń sinmi ni.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Mi ò fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá torí pé èmi è ṣe ẹni tó gbádùn ìdárayá dáadáa gan. Ìdárayá tí èmi mọ̀ lásán ni kí n gbá bọ́ọ̀lù kí n sì wo bọ́ọ̀lù. Any ìdárayá tí ẹ bá wá rí ti awon ayàn se bí ka jó, bí ka kọrin, bí ka lọlé asẹ́wó gbogbo e, èmi e bá wọn ṣe torí kí ni kò wù mí.

Irú aṣọ wo ni o fẹ́ rán wọ̀? Irú aṣọ tí mo fẹ́ rán wọ̀ ni aṣọ kékeré, alapa kékeré. Àwọn irú àwọn aṣọ tí wọ́n ń pè ní súùtì wọ̀nmí ò fẹ́ rán wọ̀n. Aṣọ kékeré, alapa kékeré àbí jersey. Wọ́n dùn wọ̀ nítorí pé kíni ẹ̀yọ̀ wọ̀ ń yóò sì fọ nígbà tó bá fẹ́ fọ, kò dàbí àwọn aṣọ ọní ńláńlá tó jẹ́ pé tó bá fẹ́ fọ á di wàhálà.

Ṣé o máa ń jẹ gúọ̀mù tán? Chin gúọ̀mù jẹ́ ohun tó jẹ́ pé àwọn obìnrin náà ń jẹ jù. A máa dà á sí iṣẹ́ aṣẹ́wó. Àmo é mi tẹ̀mi ọkùnrin mi yìí ṣì jẹ? Tí o bá ríi tí mo je chin gúọ̀mù tán, inú mi kún. Tí inú mi bá kún, tí mo bá fẹ́ kó lọlẹ̀, ni mi máa ń jẹ chin gúọ̀mù. Kò sí ohun tí mo fẹ́ fi chin gúọ̀mù ṣe to í bá ṣe pé inú mi kún torí ki ní chin gúọ̀mù sì ń kán tó kun rí ń jẹ, ló fẹ́ fi ṣe.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ wá tó ní àǹfààní tó sì ṣẹ̀gidi. Nítorí kíni olórí iṣẹ́ mi o mo àdúgbò wà, èmi sì máa dùn-ún tó bá jẹ́ pé ó ní tó jẹ́ kó mú assistance, ó sì ju wà. Bẹ́ẹ̀ ni òun náà ti wá sí ń ní assistance bí ó ṣe fẹ́

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Wọ́n máa ń ṣe ìgbéjáde gidi gan ní ibi iṣẹ́ torí ẹni pé tó bá fẹ́ ṣe àpérẹ àwọn ṣe àpérẹ fún ẹ tó dáa. Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ ǹkan kí lóde láìpẹ́ gbòòrò. A má ì gbòòrò ní kankan tó wù ló tó máa ń ná torí pé kíni ǹkan tí kò sí ṣe rẹ, bó ṣe ẹ kò ṣe, bó ṣe ẹ kò wò rẹ, bó ṣe ẹ kò gbà. Òótọ́, èyí ni kí ẹ rán fún mọ́ ẹyin lọ́ọ̀ní kí wí pé tó fẹ́ rán ìyẹn dé.

Ṣe o mọ bi a ti ń pẹjà? Emiì ò mọ ọ́n bí wọn ṣe e ń pẹja lódò, torí pé inú odò náà ti ń pẹjà. Àwan tiwà ń kọ́kàn ọmọ wákàn ní ìgbà tí wa ṣe jẹrè. Ẹá jẹ́ nǹkan tó wúlò lára àmọn bí wọn ṣe npa kì ṣe nkan tí èmi mọ̀, àwọn tán ń pàeà lódò, àwọn ni ò mọ eleún.

Irú bàtà wo ni o ma ń wọ̀? Irú bàtà tí emi má ń wọ̀ bàtà akẹ́sẹ̀bo ni torí pé óun ni bàtà tó da. Ti eeyan bá fẹ́ sáré gan-an, eeyan lè fi sáré. Àmọ́ tó bá se pe mó n lọ ibi iṣẹ́ ni èyí tí won ń pè ní safety shoe, oun ni mo má ń wọ̀ torí kí ni, kó báa lè dáàbò bo ẹsẹ̀ mi. N fẹ́ kí ńkan kan dá lè lórí, àbí kí n lọ f'ẹsẹ̀ gún èso.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni tea pẹ̀lú Lipton àti lime orange tá ń pè ní ọsàn wẹ́wẹ́. Tí ó bá fọ̀sàn wẹ́wẹ́ tí mo gbá ni, kódà mo lè mú láàárọ̀, mú lọ́sàn-án, mu lálẹ́. Àmọ́ àwọn ẹlòmí a ní minerals ni awọ́n fẹ́, ẹlòmí a ní Viju, àwọn ẹlòmír a ní Coca Cola tán. Ó depend lórí n tẹ́ ni kaluku máa ń fẹ́

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá ń jẹun, ìwà tó dára ni mo ní nítorí kí ni màá dà kẹ́mi, sọ̀rọ̀ tí ń bá jẹun, màá tún máa lọ́wọ́ ọ̀tún, màá sì tún fọwọ́ mi. Ó rí wà mí bẹ́ẹ̀ dáyé, ìwà tó dára ni tó ń kí ẹ̀yin máa ṣe. Ó dà bi un jẹ́ ọmọ Mùsùlùmí.

Gíga tí ó ga, mó ga gidi gan o, kódà mo ga tó jẹ́ pé ǹkan tó jẹ́ pé ọ̀kan àti ẹsẹ̀ méje ni n ti á npẹ́ ní 1.73 meters. Gíga wa ọwọ́ olohun lọ́wa, kii se pe awa náà là mọ̀ se, amo bi a se ga yi, ó ń fún mi ní jọy, torí pé gíga ó wú lo gidi gan.

Àkókò mélòó ni o máa ń lo Ṣùù? Ago tí mo máa ń lo Ṣùù jẹ́ bí ago mẹ́sàn-án. La gbara Ọlọ́run, mo ma ń ṣe ago mẹ́sàn-án kí n tó sùn. Ó sì wú mí gidigan torí pé kí ni tí ẹ̀yin bá dìde lọ sùn, a á bí yẹn rí oúnjẹ, ọmọ gidi Ṣùù yóò sì jí pẹ̀lú àlàáfíà lára.

Ṣé o ti rínrìnàjò lọ sí ìlú míràn rí? Ìrìnàjò lọ sí ìlú mi ran mo ṣeri gidigan. Kódà ìlú tó pọ̀ la mọ́ ṣe bò ṣèwà yẹn a dé Zamfara, a dé Edo, a dé Kogi, a dé Ondo gbogbo ẹ̀ náà láti rìnrìnàjò lórí ó sì jẹ́ pé àwọn ìrìnàjò jẹ́ ǹkan tó máa ń ṣí ojú àwọn èèyàn kún kí àwọn èèyàn á ṣí jù púpọ̀

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún náà ni oṣù October, torí pé kíni, ojóṣù tá bí mi ó sì tún jẹ́ pé ọdún ń lọ sópin. Todún bá ti ń lọ sópin báyìí, ojú àwọn èèyàn ibẹ́ ló máa wà torí pé kò sí ohun tí ò le ṣẹlẹ̀. Hmmm ọwọ́ sì máa ń wá, gbogbo gbogbo àwọn èèyàn yio gbo, wọ́n ti fọkàn só'wo tí wọ́n fẹ́ gbà.

Ṣe o ni oruko inagije? Inagije yi imo ntinje, pe o da pe mi si yoo'ba Ondo ni oje mani abibo, mi o tie gbo ri gan ti e ba se bi, to' a ma bo lafe se si, e sa ni a rin, a rin na ni, a rin bo se ye ko se oruko inagije, ki i se nkan ti mo fansi to de wumi.

Ṣe o mọ awọn aladugbo rẹ dáadáa? Mo mọ awọn aladugbo mi dáadáa torí kini à ma jọ nsọ̀rọ̀, a sì máa ń kíra wa. A rí bí àwọn olówó tí wọ́n jìnà síra wọn ti ẹ̀ lé kíra wọn bí pe wọn mọ aládùúgbò wọn. Aládùúgbò mi jẹ́ àwọn tó ń túnmọ̀ mi, mo mọ̀ wọ́n àmọ́ ṣì máa ń pẹlẹ́ ẹ́ sí i kí ọ̀rọ̀ ọ̀fẹ́ sí wọn jẹ́.

Báwo ni o ṣé má n bí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Tò, bí mo ṣe má n lo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni pé mo má n wo èwo ni ó wúlò jù èwo ló yẹ kí n kọ́ ṣe ìgbàwo sì ló yẹ kí n ṣe, èwo ni ọ́ ni more priority.

Báwo ni o ṣe máa ń kojú àwọn isoro ní iṣẹ́? Nígbà tí mo bá rí iṣẹ́ tó kọjá agbára mi lo, mo wá máa ń be àwọn tán wà n'wájú mi tó jẹ́ bí àwọn ọ̀gá sì mi pé, ẹ̀wọ̀ oun tó ń ṣẹlẹ̀ ní oún ti mo n ṣèré tà sele sé rèé. Kí lè rò páa lé ṣe ṣi, kí se gbogbo nkán, làkàn dijù tá máa ṣe, ìgbà míì á bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ padà.

Kẹ́ ní àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi alákòókò ni pé àwọn tájọ́ ń ba ṣíṣẹ́. Wọn ki sára Nàìjíríà, wọn sì ń wò pé àwọn la wọ́n dáaju. Gbogbo nkan tá bá a se o yẹ ká jẹ́ pé ẹni tí ó do, tí ó da wọn, o yẹ kó maa se, wọn ò ju ọ́.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Mo máa ń tan ìkíni lórí fóònù mi dáadáa torí pé mi ò wà lára àwọn nọ́mbà tó wà kótó ṣe pàtàkì lórí fóònù. Bóyá ìyá mi ṣe tan fóònù tí mo ń tẹ ìkíni tán, ìkíni ìgbà mí nọ́mbà mi wà bo 0804. So ìkíni lórí fóònù mi jẹ́ ń gba tó jẹ́ bí mo máa ń tẹ dáadáa, ó sì pé a fániká a ní a lè wá mu ẹ̀kẹ̀ káàkiri káàkiri.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo ń pàrọ̀ ọkàn mi nígbà tí n bá rí pé n tí mo ti mọ́ kàn sí pé ó ní problem, ọ̀nà méjì ṣí wa Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Tí nǹkan bá jẹ́ nǹkan bí i méjì méta, mo ń pàrọ̀ ọkàn mi kí n wò ewo ní ó bẹ́ta jù ewo lóòsí, ewo lò yẹ̀ ká fi sí iwájú.